Ní ibi iṣẹ́ mi, mo máa ń sáàpà láti ní àjọṣepọ̀ tó dààmọ́ràn pẹ̀lú àwọn ẹlẹ́gbẹ́ mi. Ìgbà gbogbo ni mo máa ń kí wọn tóyátóyá ní òwúrọ̀ láti bẹ̀rẹ̀ ọjọ́ pẹ̀lú ayọ̀. Tí ẹnikẹ́ni bá ní ìrànlọ́wọ́ lórí iṣẹ́ kan, mo máa ń múra tán láti ran wọn lọ́wọ́. Bákan náà, a máa ń jọ jírọ̀ lórí ibi aṣẹ́ lé mo kí iṣẹ́ wa tẹjú. Ìbọ̀wọ̀ fún ara wa ni kókó, òun ṣé jẹ́ kí àjọṣepọ̀ wa dàmọ́ràn.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, èmi jẹ́ ènìyàn kan tí ó fẹ́ràn láti máa ṣe ètò ǹkan sípọ̀ ní gbogbo ìgbà. Ní tòótọ́, mi ò fẹ́ràn kí ǹkan dárò mọ́ mi lọ́wọ́. Nítorí náà, mo máa ń kọ́ àwọn ohun tí mo fẹ́ ṣe sílẹ̀ nínú ìwé tàbí lórí fóònù. Bí mo bá jí òwúrọ̀, mo máa mọ ohun tí mo fẹ́ jẹ, ibi tí mo fẹ́ lọ àti iṣẹ́ tí mo fẹ́ ṣe parí àti àdúrí iṣẹ́ tí mo fẹ́ ṣe, ǹkan tí mo fẹ́ rà àti àwọn àdúrí ǹkan tí mo fẹ́ rà àti gbogbo ẹ̀nà. Ẹ̀tọ́ ṣíṣe máa ń jẹ́ kí ǹkan rọrùn fún mi, ó sì máa ń jẹ́ kí àkókò mi dà. Láì ṣe ẹ̀tọ́, ayé ènìyàn lè rújú. Nítorí náà, mo máa ń gbagbọ pé ìlànà àti ẹ̀tọ́ ṣe pàtàkì kan.

Ẹ beere ìbéèrè nípa ìbáṣepọ̀ pẹ̀lú ọ̀gá olórí mi. Ìbáṣepọ̀ mi pẹ̀lú ọ̀gá mi dára gan-an. Ó jẹ́ ènìyàn tó mọ̀ sí iṣẹ́ rẹ̀ tọ́jú, ó sì tún mọ̀ fún mi ní ìṣe láti tẹ̀síwájú ní iṣẹ́ mi. A máa ń sọ̀rọ̀ dáadáa lórí àwọn iṣẹ́ tó pátàkì. Àmọ́

Ẹ̀bẹ̀ ìbèèrè nípa ọ̀wọ̀ tí mo máa n lò. Bóyá ọ̀wọ̀ òsì àbí ọ̀wọ̀ ọ̀tún, kí n má puró kí n sọ ọ̀tọ̀. Mo like máa lò ọ̀wọ̀ ọ̀tún, mi ò kí ń fi bẹ́ẹ̀ lò ọ̀wọ̀ òsì nítorí pé kò mọ́ mi. But àmọ́ mo máa n lò ọ̀wọ̀ ọ̀tún níbi iṣẹ́. Mo máa n lò ọ̀wọ̀ ọ̀tún láti gbà ǹkan lẹ́nu, mo máa n lò ọ̀wọ̀ ọ̀tún láti tẹ kọ̀m̀pútà, láti tan tífì. Mo máa n lò ọ̀wọ̀ ọ̀tún láti se oúnjẹ. Mo máa n lò ọ̀wọ̀ ọ̀tún láti fún ẹni kan ǹkan lọ́wọ́ mi. Mo máa n lò ọ̀wọ̀ ọ̀tún ní ibi iṣẹ́. Mo máa n lò ọ̀wọ̀ ọ̀tún láti gbà ǹkan lẹ́nu, lẹ́nu ènìyàn torí ọ̀wọ̀ ọ̀tún ó daá, ó mọ́ mi lọ́wọ́. Ṣo mi ò kí ń lò ọ̀wọ̀ òsì dáadáa.